Mo máa ń bá àwọn ẹlẹgbẹ́ mi ṣiṣẹ́ ní iwọn gbà, tí ó bá jẹ́ pé wọ́n ma san owó oyà mí fún mi, tí n bá wọn ṣiṣẹ́ tán. Wọ́n lè gba iṣẹ́ kan níìsín bí i iṣẹ́ kákúnlé, tí ó bá jé iṣẹ́ yẹn pọ̀, wọn máa sọ pé kí n ran wọn lọ́wọ́. Mọ má lè ràn wọ́n lọ́wọ́, o ti ní iye tá a máa san fún wa, tá bá pe iru ipé báyìí, wọ́n máa san bí ẹgbẹ̀rún mẹ́jọ ni wọ́n máa san, gẹ́gẹ́ bí owó oyà mi fún iṣẹ́ tí mo bá wọn ṣe ní ọjọ́ náà.

Gbogbo ìgbà tí mo bá ti ráyè, mo máa fi n tẹ fóònù tèmi ní ojoojúmọ́. Gbogbo ìgbà kigbà tí mo bá ti ráyè tí mo bá n ṣíṣẹ́ lọ́wọ́ nìkan ni fóònù mi ma n sìnmi. Àti tí n bá wà ní orí ìrìn ni ẹ̀ẹ̀kọ̀kan mó lè mo fi gbórin kí n kan sọ sápo Gbogbo ìgbà kigbà tí mo bá ti ráyè, ni mo n tẹ fóònù mi.

Bẹ́ẹ̀ni o, mo ti kọ ǹkan lórí íńtánẹ́ẹ̀tì rí. Mo ti kọ̀ ọ́ rí. Mo wé wí, ka tọrọ so pé mo lọ ra fóònù náà ni, bọ̀ọ̀ ṣùgbọ́n kò ì ṣe fóònù tuntun, àwọn fóònù àrà tọwọ́dọ́wọ́. Ìgbà tí mo wá ra fóònù yẹn, mo wá yẹ̀ṣè wá rí pé iṣẹ́ fóònù yẹn ò pé dáadáa mọ́. Mo ní láti pe ẹni tó ta fóònù yẹn fún mi padà wípé, mi ò níìfẹ̀ sí ǹkan tó ń tà fún mi yìí. Nítorí náà bá yẹn, mo dáa padà fún un, mo dẹ̀ gbowó mi padà lọ́wo ẹ̀.

Mo ma n gbiyànjú díè díè láti ya àwòrán ṣùgbọ́n kò ṣe nǹkan tí mo mọ yá dáadáa. Mo máa n yà. Mo lè ya ilé, kí n ya ọkọ̀, ṣùgbọ́n tí m bá ní kí n ya ènìyàn lódindi bó ṣe dúró àbí kí n mọ́ owó lójú àwòrán kan kí n fi ya, mo ò ní lè yà á kójo ẹni náà. Nǹkan mi là á jọ.